À, báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ rẹ? À, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, ó jẹ́ ara ǹkan tó jẹ́ pé ó wà necessary mo sì fún un ní àpọ́nlé. Torí pé kíni àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, àwọn ènìyàn ní family mi àkọ́kọ́. Ní ìgbà tí mo bá fi ilé lẹ̀, mo sì máa ń treat wọn pẹ̀lú dignity and respect.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? À nígbà tí mo bá jẹ oúnjẹ àjẹkù, mo máa ń jẹ oúnjẹ tó kù torí pé kíni òun ọ̀nà gidi tí mo ṣe le jẹun, tí mo ṣe le gbádùn oúnjẹ mi kódà oúnjẹ náà máa ń dùn gan nígbà tó bá ṣẹ́kù. À ní ilẹ̀ Yorùbá àbí ilẹ̀ Hausa, ìgbà mìíràn gan won ma ndáná, wọn kàn gbé kalẹ̀ torí pé kíni ki won lee ba nwọ́omu láàárọ̀ torí pé wọ́n máa ń dùn.

Ṣé ẹ̀yin rẹ́ mọ̀ fọ́ ọ̀? Ṣé ẹ̀yin mọ̀ n fọ́ tọ̀? Elẹ́yii kò fẹ́ ye mi dáadáa bí èmi ni rí kà ní. Tábání ṣé ẹ̀yin mọ̀ fọ́ tọ̀? Í mọ̀ bí mo ṣe fẹ́ ṣàlàyé lé, torípé kò yemi. Ó tọ́ ọ̀rọ̀ ni mo fẹ́ sun bí, ṣùgbọ́n tí ń bá wo imi, bóyá mo lè rí ìka kí n rí ìka dáadáa.